Báwo ni o ṣe máa ń dáhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ní ibi iṣẹ́? Tí ó bá ti jẹ́ àsìkò tí kò sí iṣẹ́ ni tí bá ti fẹ́ dáhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa dáhùn ẹ̀. Ṣùgbọ́n tí mo bá wà pẹ̀lú ọ̀gá mi, mo máa gbe sí kí, ẹ, kó má dùn. Nítorí tí ọ̀gá mi bá filẹ̀ gbọ́ pé ẹ̀ ń dáhùn fóònù rẹ̀ níwájú òun, kò ní, kò ní, kò ní gbàdùn rẹ rárá. Nítorí náà tí mo bá ti dá wà nìkan ni mo máa ń dáhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n bá lè gbé, ṣé tí kì í gbọ́ ẹni tí ó ń pè mi.

Nígbà wo lo kẹ́yìn lọ sí ibi orin? Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ràn láti máa gbọ́ orin lọ́pọ̀lọ́pọ̀. Tí àwọn olórin bá ti fẹ́ ṣeré ní orí ìtàgé, mo máa ń fẹ́ràn láti máa lọ síbẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo ti lọ síbẹ̀ kẹ́yìn, ó ti tó oṣù mẹ́ta yẹn nígbà tí à ń ṣe ọdún ní ilé wa. Ìgbà náà ni mo kẹ́yìn lọ sí ibi orin. Ṣùgbọ́n mo máa nílò láti lọ sí ibi orin torí mo fẹ́ràn láti máa gbọ́ orin lọ́pọ̀lọ́pọ̀. Láti kékeré ni mo ti máa ń gbọ́ orin ni mo ṣe máa ń lọ sí ibi orin níbi tí wọ́n tí ń ṣeré orin kí n bá lè máa gbọ́ orin.

Ṣé o máa ń kọ́ nǹkan pàtàkì ní ibi iṣẹ́ ẹ? Mo jẹ́ ẹni tó jẹ́ pé tí mo bá sì wà ní ibi iṣẹ́ tí mo bá ti fẹ́ ṣiṣẹ́, mo máa ń fojú sí nǹkan tí ọ̀gá bá ṣe kí n bá lè mọ iṣẹ́ yẹn dáadáa, yegeyege ni mo ṣe máa ń fi ojú sí iṣẹ́. Ni mo sì fẹ́ràn láti máa ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láti kékeré ni mo tì jẹ́ ọkùnrin akíkanjú tó máa ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ tí mo sì ní agbára àti máa ṣiṣẹ́. Nítorí tí mo bá fojú sí iṣẹ́, ó máa jẹ́ kí mo mọ iṣẹ́ tí mò ń ṣe. Nígbà náà tí mo lọ ń kọ́ iṣẹ́ olùránṣọ tí máa ń rán aṣọ fún àwọn èèyàn, mo máa ń fojú sí iṣẹ́ dáadáa tí mo fi mọ aṣọ rán dáadáa nísìnyí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn alábàáṣiṣẹ́ pọ̀ e? Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mìí won jẹ́ ẹni ti won je akikanjú, tí wọ́n sì máa ń gbọ́ràn sí ọ̀gá wọn lẹ́nu ní ibi iṣẹ́. Tí mo bá ti fẹ́ ṣètò pẹ̀lú wọn, mo máa pe onikaluuku wọn jókòó ni láti gbọ́ oro ẹnu wọn kí ebú bá lè mọ̀ tí ibi iṣẹ́ tó ti ṣe ń rí, a sì máa tẹ̀lé òfin ibi iṣẹ́ kí ibi iṣẹ́ ba lè máa ròkè lára àwọn ètò tí a máa ń bá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wa kọ́ ni ìyẹn. Torí oríṣiríṣi oníbàárà ló máa ń wá sí ibi iṣẹ́ wa láti wá ra ọjà tí a sì gbọdọ̀ máa jẹ́ kó máa yé wọn bí ó ti ṣe ń lọ ní ibi iṣẹ́ kí wọ́n ba lè máa wá kó sì máa rí oníbàárà púpọ̀ sí i kí ilé iṣẹ́ máa lè máa ròkè.

Ní ìgbà wo ni o ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun tó ń lò kẹ́yìn? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ń lò lọ́wọ́ báyìí, ó ti tó ọdún mẹ́fà ní ọwọ́ mi tí mo ti ń lò. Láti ìgbà tí mo ti parí ilé-ìwé kékeré mi kí n tó bọ́ sí ilé-ìwé gíga. Ìyá mi ló ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún mi nígbà náà lọ. Ṣùgbọ́n èmi ti ń gbìyànjú láti wá owó láti fi ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nítorí ó ti tó ọdún mẹ́fà tí mo ti ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tí mio ti rí owó ra tuntun. Ṣùgbọ́n mo ń ṣiṣẹ́ kọjúkọjú kí n bá lè rí owó láti fi ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun fún ara mi àti àwọn òbí mi kí wọ́n bá lè mọ̀ pé ọmọ gidi ni mo jẹ́.

Ṣé o máa ń wọ aṣọ sùn? Rárá, mi kì í wọ aṣọ sùn nítorí ooru tó máa ń pọ̀jù ní ìlú wa yìí. Òhun ló máa ń fa tí mo kì í fi wọ aṣọ sùn. Ṣùgbọ́n tó bá dìgbà òtútù, mo lè wọ aṣọ sùn tàbí kí n bo ara mi lẹ́yìn ìgbà tí mo bá fẹ́ sùn lálẹ́. Nítorí náà, ó lè jẹ ń gbá mi tí bá ń gbá ooru ṣe pọ̀jù, mo máa bọ́lẹ̀ kó lo ri bùsùn mi, mo máa lọ sùn sí orí lẹ́lẹ̀ ìgbẹ́rẹ́fọ̀ tí atẹ́gùn máa máa fẹ́ sí mi là ń lá tàbí kí n lọ sọ alẹ́ ní alẹ́ kí oníkálukú máa lè mọ̀ pé a ooru mú òun ni mo ṣe máa ń ṣe irú àwọn nnkan bẹ́ẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti fẹ́ sùn.

Báwo ni o ṣe máa ń dáàbò bo àwọn òṣìṣẹ́ rẹ ní ibi iṣẹ́? Àwọn òṣìṣẹ́ wọn jẹ́ àwọn ẹni tí èèyàn ní ìwúlò ní ibi iṣẹ́. Nítorí tí ò bá ní òṣìṣẹ́ ní ibi iṣẹ́, kò ní sí bí ìwọ nìkan ṣe máa ma dà ṣe ètò ibi iṣẹ́. Àwọn ènìyàn gan wọn ni mo máa fẹ́ máa wá nítorí iṣẹ́ ò ní yára fún ẹ láti máa ṣe ní ibi iṣẹ́. Nítorí náà, nio ṣe gbodo ní òṣìṣẹ́ àbí àwọn alábáṣiṣẹ́ pọ̀ bí mẹ́ta sí mẹ́rin tí o ma máa dààbò bo ilé iṣẹ́ nígbà tí ìwọ gan ò bá sí ní ilé. Nítorí náà, o gbọdọ̀ mọ̀ bí o ṣe máa ma dààbò bo àwọn òṣìṣẹ́ rẹ kí wọn bá lè máa ṣe iṣẹ́ dáradára fún ẹ, kí wọ́n bá lè máa jalè ní ibi iṣẹ́, kí wọ́n máa bá ẹ ṣe nǹkan burúkú nítorí ó gbọdọ̀ máa ṣe oóto pẹ̀lú ọ̀gá wọn ní ibi iṣẹ́.

Aago mélòó ni o máa ń dé ibi iṣẹ́ àti pé ní ìgbà wo gangan ni o máa ń kúrò nílé tí o bá ti ń lọ ibi iṣẹ́? Tí mo bá ti ń lọ ibi iṣẹ́, mo máa ń ṣe àwọn iṣẹ́ ilé mi mo sì máa ń gbàgbọ́ ilẹ̀ inú ilé lẹ́yìn náà, màá sì dáná tí mo bá ti wẹ̀ tán. Màá sì gbàdúrà, màá sì kírun, màá sì wọ aṣọ, màá sì máa lọ sí ibi iṣẹ́ lẹ́yìn tí mo bá sì jẹ oúnjẹ tán. Ṣùgbọ́n o máa rí dájú wípé aago mẹ́jọ ò ti kọjá kí n tó kúrò nílé. Nítorí mo gbudọ̀ dé ibi iṣẹ́ ní aago mẹ́jọ tàbí aago mẹ́jọ àbọ̀. Nítorí iṣẹ́ wa ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé oníbàárà máa ń tètè wá ní ibi iṣẹ́ ní àwọn àárọ̀ kùtùkùtù tí wọ́n máa nílò ọjà tí wọ́n fẹ́ rà. Ṣùgbọ́n oníkálukú wá gbọdọ̀ tí dé ibi iṣẹ́ kí oníbàárà bá lè bá wa ní ibi iṣẹ́ wa.

Ṣé o ní agbádá tí o máa ń wọ̀ lọ sí òde? Mo ní oríṣiríṣi agbádá bí i mẹ́ta tí mo máa ń wọ̀ lọ sí orí ètò jẹ́temi. Mọ̀ dẹ̀ sí ní méjì tí bàbá mi fún mi nígbà náà lọ́hùn tí mo máa ń wọ̀ jáde lọ sí òde. Ó ní kan tí mo wọ̀ lọ sí ìgbéyàwó àǹtí mi, mo sì tún wọ̀ kan lọ sí ìgbéyàwó bodà mì rẹ nígbà náà lọ́hùn. A ní oríṣiríṣi fàájì níjọ́ náà lọ́hùn nígbà tí a lọ ṣe ètò ìgbéyàwó yìí. Nítorí náà èmi ni mo ṣe bàbá ọkọ kékeré ní ìgbéyàwó yẹn nígbà tí ẹ̀gbọ́n mi ṣe ìgbéyàwó tí mo wa agbádá mi tí wọ̀ sì ṣeré lọ́pọ̀lọpọ̀ nígbà náà lọ́hùn.

Ṣe o mọ bi a ti n ṣe ẹyin? Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti n ṣe ẹyin lọpọlọpọ. Oríṣiríṣi ọ̀nà ló wà tí a lè fi ṣe ẹyin. A lè sè é ní orí iná ká bọ̀ ọ́ pẹ̀lú gbígbóná, tàbí kí a dín pẹ̀lú òróró tàbí kí a yàn. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù òun náà ni díndín tí a máa gbé òróró, a máa gbá, a sì máa mú ẹyin, a máa fọ́ sí i, a máa bọ́. A ó fi iyọ̀sí àti oríṣiríṣi erojá oúnjẹ pẹ̀lú ata. A lè fi ẹja sí i kí ó ba lè dùn. A máa wá pòpọ̀. Oun ti mo fẹ́ràn láti ma je eyin mi ju oun na ni isu, torí láti kékeré ni mo ti fẹ́ràn láti ma je isu tàbí odunkun. Nítorí náà, kaluku ló mọ bí ọṣẹ tí máa ń dí ẹyin e àti bó ṣe fẹ́ràn láti máa jẹ ẹ́ si.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ pàtàkì tí mo fẹ́ràn jù, òun náà ni iyán àti ẹ̀gúsí pẹ̀lú ẹ̀fọ́ riro. Mo fẹ́ràn iyán láti kékere tí àwọn ìyá mi máa tí ń gún iyán fún mi láti jẹ ni mo ti fẹ́ràn láti máa jẹ iyán títí mo fi dàgbà. Emí naà fún ra mi mo wa jẹ ẹni tó ní odó àti ogúnyán nle tí mo fi máa ń gún iyán ní ọ̀dọ̀ mi tí iyán bá tí ń wù mí jẹ. Máa kọ bọ sí ọjà, màá lọ ra ṣú, màá bò, màá sì tọ́ sí inú odó, màá sì máa gún pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a jọ máa jẹ, lẹ́yìn náà a máa sebẹ̀, a máa jẹ. Ati kékere mo ti fẹ́ràn láti máa jẹ iyán pẹ̀lú ẹ̀gúsí, òun ni o fi jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ tí wọ́n ti fi kọ́ mi.

Ṣé o ní ayàwòrán nínú ilé ẹ? Bẹ́ẹ̀ni, mo ní ayàwòrán oríṣiríṣi nínú ilé mi tó jẹ́ tiramì pẹ̀lú ti àwọn òbí mi tí mo fẹ́ràn láti máa gbé sí ilé lọ́pọ̀lọpọ̀ nítorí mo fẹ́ràn láti máa ya ayàwòrán láti kékeré. Mo ti máa ya ayàwòrán tí òbí mi ti fi kọ mí pẹ̀lú bàbá mi àti ìyá mi wípé, à, ayàwòrán, òun ló máa ń jẹ́ kí wọ́n rí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ìgbà kan tí ó bá rántí mọ́, ṣùgbọ́n tí wọ́n bá ti ní ayàwòrán yẹn tó bá lọ́wọ́, wàá rántí pé, à, ó ń kọ́ bá i ti ṣẹlẹ̀ ní ìgbà kan. Lára àwọn nǹkan tó máa ń jẹ́ kí máa ya ayàwòrán sí ilé ènìyàn tí mo tún máa ń mu, tí máa ń gbé sí yàrá ògiri mi kí ń máa bale mári lójoójúmọ́ tí mo bá ti ń jí, tí mo ti ń wò, tí mo ń mì.

Irú eré wo lò fẹ́ràn láti máa ṣe nígbà tí o wà ni kékeré títí tó fi dàgbà? Nígbà tí mò wa ń kékeré, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa ṣe eré àfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ tí a máa ń múra wa ní mẹ́rin mẹ́rin, ní apá ọ̀tún àti apá òsì tó ní ká lọ kú. Ọmọ wa bá ìyá wa gbá eré àfẹsẹ̀gbá. Nítorí náà o ti jẹ́ ń fẹ́ràn eré yìí lọ́pọ̀lọpọ̀ láti kékeré. Ó ní bàbá mi ti fi kọ́ mí nítorí àwọn náà fẹ́ràn láti máa ṣe eré yìí lọ́pọ̀lọpọ̀ tí mo fi dàgbà tí mo sì tún fi ń ṣe, tí mo tún fi ń gbá káàkiri pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nísìínyi. Mo wá fẹ́ràn rẹ̀, òun ló jẹ́ kí máa ń múná mi dùn nígbà mi tí mo bá ṣe é.

Ṣé o máa ń pàrọ̀ aṣọ rẹ nígbà tí o bá délé? Bẹ́ẹ̀ni, mo máa ń pàrọ̀ aṣọ mi lọ́pọ̀lọpọ̀. Ó ní aṣọ tí mo máa ń wọ̀ sùn lọ́tọ̀, tí mo bá ti jí timòtì rẹ̀, màá pàrọ̀ aṣọ mi, màá kó sí aṣọ ibi iṣẹ́ mi tí mo fẹ́ wọ̀ lọ ibi iṣẹ́. Lẹ́yìn tí mo bá dé láti ibi iṣẹ́ tí mo wẹ̀, tí mo ṣanra ti ara mi balẹ̀ tí mo sinmi, màá tún pàrọ̀ aṣọ mi sí aṣọ ìṣeré padà nítorí ó ní kaluku gbudó ní aṣọ tó má máa wọ̀ ṣeré àti eyi to maa má wo ṣiṣẹ́ pẹ̀lú èyí tó máa ma wọ̀ sùn. Lẹ́yìn tí mo bá ti pàrọ̀ rẹ̀ sí aṣọ ìṣeré, tó bá tun di ní alẹ́ tí mo ti fẹ́ sùn padà, níkan bí ago mẹ́wàá, màá tún pàrọ̀ aṣọ mi sí aṣọ ibùsùn mi tí mo máa wọ̀ sùn kí ó máa ba lè máa kólù úra wọn.

Ṣé o jẹ́ ẹni tí máa ń jẹ oúnjẹ púpọ̀ tàbí oúnjẹ díẹ̀? Mo jẹ́ ẹni tí ó máa ń jẹ oúnjẹ ní ìwọ̀nba. Oúnjẹ mi, mo máa mọ̀ ìwọ̀nba ni. Mi kìí ń jẹ oúnjẹ jù, mi sì kìí ń jẹ oúnjẹ kékeré. Nítorí tí o bá jẹ oúnjẹ kékeré, oúnjẹ kò ní yó, ṣùgbọ́n tí o bá jẹ oúnjẹ tó pọ̀ jù, o ò ní lè gbéra rẹ, o sì máa wúwo. Ṣùgbọ́n mo máa ń jẹ oúnjẹ mi ní ìwọ̀nbá ni, ìwọ̀n tún wọ̀nsíi, kò pọ̀ kò sì kìí ń kéré. Nítorí tí mo bá dé ibi iṣẹ́, ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mo máa lọ ṣe. Nítorí tí n bá ti jẹ oúnjẹ jù, mi rílì gbé ara mi mọ́ láti fi ṣiṣẹ́, ó sì máa jẹ́ kí ara, kí ó máa rẹ èèyàn sí ara tí ó bá ti ń jẹun jù.

Ṣé o mọ bí a ti máa ń ṣe wọ ago ọwó tàbí o fẹ́ràn láti máa lo ago ọwọ́? Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń wọ ago láti mọ nǹkan tó yẹ kí n ṣe ní àsìkò tó yẹ. Òun ni mo ṣe ní oríṣiríṣi ago ọwọ́ tí mo máa ń wọ. Láti kékeré ni ó sì ti mọ̀ mí lára. Ní ìgbà tí mo wà ní ilé ìwé kékeré tí wọ́n ti fi mí jẹ ẹni tí máa ń lu ago fún àwọn, àwọn olùkọ́ àti àwon akẹ́kọ̀ọ́. Nígbà tí mo wà ní ilé ìwé náà ló sì ti mọ̀ mí lára tí mo fi máa ń wọ ago di ìsinyí. Tó jẹ́ pé tí ń bá ti wọ ago, kò ní dàbí pé ìmúra mi ti pé. Mo gbódò wo aago owó láti lè fi máa mo nńkan tí ó selè ni àsìkò tó ye, àti àwon nńkan tó ye kí n se kí àsìko mà ba kojá tàbí kí n má ba lo sí ibì kan pé ní àsikò tó ye.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ó máa ń jẹ́ kí gbogbo ara mi nà. Mo sì máa mọ àsìkò tó yẹ kí n ṣe ìyẹn ní ìparí ọ̀sẹ̀ tí ó gbọdọ̀ jẹ́ àárín ọ̀sẹ̀ nítorí mo máa lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n ó ti máa tó oṣù kan sin tí mo ti ṣe é, nítorí kò sí ààyè tàbí àkókò fún mi láti ṣe é mọ́. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ohun tó máa ń jẹ́ kí ara mi jí pépé bíi kí n sun kí gbogbo ara mi bá lè jí pépé tàbí kí n jẹun tàbí kí n sá eré tàbí kí n lọ ṣeré afẹsẹ̀gbà. Àwọn ni mo máa ń ṣe ní ìsìn tí mo kì í ṣe ten mọ́ nígbà yẹn náà lọ.

Ta ni o máa ń fẹ́ jọ́sùn tí nǹkan bá tì ṣe ẹ? Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo máa ń mú nǹkan sínú tí nǹkan bá ti ṣe mí, mi kì í fi ẹjọ́ṣun hàn ènìyàn kankan. Àfo tí nǹkan yẹn tí ǹ bá lè dá ṣe nìkan ló máa jẹ́ kí n fi ẹjọ́ṣun. Látìkéké, mo jẹ́ ẹni tó máa ń fi ẹjọ́ṣun ìyá mi tí nǹkan bá ti ṣe mí, àwọn ènìyàn ni mo máa ń sọ fún, àwọn lọ jẹ́ aláféjọ́ṣún mi. Tàbí tí mo bá sì ní ìbéèrè, wọ́n wọ́n lè máa sì béèrè tàbí kí n béèrè ní ọwọ́ bàbá mi tó sì ti mọ̀ mí lára ní ìsìn ni nǹkan tí mo bá ṣe wípé kì í mọ̀ béèrè lọ́wọ́ àwọn èèyàn tó lè ranmí lọ́wọ́ àtàwọn tọ ti dàgbà tó sì mọ̀ nǹkan ju mí lọ torí àwọn nǹkan máa yé jù.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, onikalukun ní káàdì tí máa ń gbé sí ọrùn rẹ̀ ní ibi iṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá àti àwọn alábáṣiṣẹ́pọ̀ àti àwọn òṣìṣẹ́ wa ti àjọ síṣẹ́ kárí tí ó jẹ́ pé a máa fi okùn ṣe a fi máa sọ́ sí ọrùn kó ba lè mọ àwọn òṣìṣẹ́ yàtọ̀ sí oníbàárà ní ilé iṣẹ́. Nítorí tí ò bá ṣì bí wọ́n ṣe lè mọ ìyàtọ̀ àwọn oníbàárà àti òṣìṣẹ́ tí oníbàárà ń bá wọlé tí ò mọ ẹnikẹ́ni rí níbi iṣẹ́, kò ní mọ̀ ẹni tí ó yẹ ko lọ́ bá pé à, òun fẹ́ ṣe nǹkan báyìí, abó oun fẹ́ ra ọjà báyii o. Nítorí náà la ṣe máa ń ní káàdì tí a máa ń gbé sí ọrùn kí o bá lè mọ ìyàtọ̀ wa pẹ̀lú oníbàárà wa.

Ṣé o ní ẹ̀tọ́ àbò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó ní ẹ̀tọ́ àbò tó jẹ́ pé èmi nìkan ni mo mọ̀. Ní èyí tí mo bá ti fẹ́ tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa tẹ àbò yìí sí i kí ó ba lè ṣí. Nítorí́ onígbà kan tí ènìyàn kan tó lọ mú nǹkan ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ó yẹ kó jí, tó sì dùn mí lọ́pọ̀lọpọ̀. Ìyẹn tí mo fi máa ń ṣe àwọn iṣẹ́ mi, ṣùgbọ́n mo wá ààyè láti gba àpadà ní ọwọ́ rẹ̀. Nítorí náà ni mo ṣe mú ẹ̀tọ́ àbò tí mo fi ṣe sí gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo bá ń lò, kí ẹlòmíràn lè máa mọ kó fi máa ṣe nǹkan tí ó yẹ kó máa ṣe pẹ̀lú àwọn nǹkan tí yóò tọ̀. Òhun ni mo ṣe fi àbò sí i, nítorí kò ṣe ẹni tí èèyàn le gbójúlé tàbí tí èèyàn le fọkàn tán ní inú ayé. Nítorí ọ̀rẹ́ máa ń dáni, ó sì máa ń ṣe kà fún ẹni.

Kí ni àádùn tí o fẹ́ràn jù nínú ẹ̀wà sísè? Mo jẹ́ ẹni tí ń fẹ́ràn ẹ̀wà lọ́pọ̀lọpọ̀. Ẹ̀wà jẹ́ lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù tí mo máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú búrẹ́dì. Nítorí náà, mo ti fẹ́ràn oúnjẹ yìí láti ọ̀dọ̀ ìyá tó bí bàbá mi, òun ni mo ti máa ń jẹ nígbà náà lọ. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀, tó jẹ́ pé oríṣìíríṣìí àádùn tó máa ń fi sí i bíi epo àti ata, òun ni wọ́n jẹ́ kó máa dùn lọ́pọ̀lọpọ̀, tó fi jẹ́ kí mo fẹ́ràn rẹ̀. Tẹ́mi náà fi máa ń ṣe ẹ̀wà fún ra mí ni ilé tí ebi máa ń ṣe ń pa mí, nítorí àádùn tí mo ti fẹ́ràn jù láti kékeré tó fi mo mi lára dàgbà. Mo sì fẹ́ràn láti máa jẹ oríṣìíríṣìí àádùn ninú ẹ̀

Níbo lo máa ń fi àwọn ìwé ilé ìwé rẹ pamọ́ sí tàbí ìwé iṣẹ́ rẹ pamọ́ sí? Mo jẹ́ ẹni tí ó ní ibi tí ó máa ń fi ńkan pamọ́ sí ní inú ilé tàbí kí ń mú sí abẹ́ ibùsùn mi. Lẹ́yìn tí mo bá ti ní èlò, mo bá ti nílò rẹ̀, mo máa sí abẹ́ ibùsùn mi. Mo sì máa mú ìwé náà jáde, tó bá jẹ́ ìwé kíkà. Nítorí mo fẹ́ràn latí màá ka ìwé, kíkà ìwé. Ohun ni ó máa ń jẹ́ kí èèyàn máa mọ nǹkan tó yẹ kó máa ṣe, ó sì máa ma jí ọpọlọ rẹ̀ ko fi ní gbàgbé àwọn nǹkan tó yẹ kó mọ̀. Ohun ni mo sì máa ń ní oríṣiríṣi ìwé tí mo máa ń fi pamọ́, tí mo sì máa ń fi ń ka tí mo bá ti ní ìlò ohun tó yẹ kí n ka.

Ṣé o máa ń ṣe àmójútó ara rẹ? Mo jẹ́ ẹni tí máa ń mójútó ara mi lọ́pọ̀lọ́pọ̀ nítorí ara mi gbọ́dọ̀ máa dán, kó sì máa ṣe yege kí ó ba lè máa rí mi wò ní dada pé arákùnrin yìí ó rẹwà. Nítorí náà mo ṣe máa ń ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ kí ara mi ba lè dán bí i kí n máa wẹ́ lẹ́ẹ̀mẹjì lójoojúmọ́ tí mo bá wẹ, mo máa fi aṣọ, mo máa fi nura, mo sì máa lo oríṣiríṣi ìpara kí n fi pa ara. Mo máa lo ohun tí máa tẹ sara kí ara mi ba lè máa ta sánsán bí i lọ́fíndà mo máa lò ó lẹ́nu, mo gbọ́dọ̀ máa wọ aṣọ gidi kí ó ba lè máa rí mi bí ẹni tí wọ́n ṣe ń rí dáadáa ní àwùjọ.

Báwo ni o máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà nínú ìlà, mo máa ń rí lúdájú wípé mo mọ àkókò tẹ̀kìn ló sí orí ìlà. A jẹ́ àkókò tí ó ní ṣiṣẹ́. Nítorí tí n bá máa wà lórí ìlà, mo máa fi iṣẹ́ mi lẹ́ láti lọ sí inú ìlà. Nítorí àwọn ilé ìfowópamọ́, wọ́n ní orúkọ bẹ́ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ tí ènìyàn bá ti fẹ́ lọ gbà owó. Ìlà máa gùn lọ tí ènìyàn máa lọ jókòó sórí ìlà. Tí èyàn kò máa fi àkókò rẹ̀, a fi máa so òfò níbẹ̀. Ṣùgbọ́n èyàn ó gbúdọ̀ jẹ́ kí àkókò rẹ̀ kó mọ bí ṣe máa rí lò dájú àti nígbà tó yẹ. Ó ní mo ṣe jẹ́ ẹni tí máa ń wọ àgò sọ́wọ́ kì ń bà lé mọ àkókò mi tó yẹ kí n lo. Tí bá rí pé àkókò ti ń lọ ṣùgbọ́n ìlà sì ń gùn, mo sì wà ní ọwọ́ ẹ̀yìn, mo máa kúrò lórí ìlà nì má sì máa lọ síbi tí mo ń lọ bi ibi iṣẹ́ mi.

Orúkọ mélòó ni o ní tí àwọn òbí rẹ ṣẹ? Mo ní oríṣiríṣi orúkọ tí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí àwọn òbí mi sọ mí tí mo sì fẹ́ràn rẹ̀. Ohun náà ni àwọn orúkọ Yorùbá, òun náà ni mo sì fẹ́ dá bá. Ìyá àkọ́kọ́ Adétọ́lá, ìyẹn nítorí ọmọ Adé ni mo jẹ́ pẹ̀lú ọmọ Ọlá. Lẹ́yìn náà, wọ́n sì fún mi ní Babatúndé torí bàbá, bàbá tó bí bàbá mi tó kú nígbà náà lọ. Ohun ló fi wá sọ mí ní Babatúndé. Tọ́sí wà fi sọ mí ní Olúwàfẹ́ránmi nítorí mo jẹ́ ẹni tí Olúwa fẹ́ rán jù lọ́pọ̀lọ́pọ̀. Lára àwọn orúkọ mi nìyẹn, ó sì pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ bẹ̀ tí jẹ́ pé mí rán tí, tí àwọn òbí mi gan ò fi bẹ́ẹ̀ rán tí mọ́.

Irú ọbẹ̀ wo lo fẹ́ràn jù láti fi máa jẹun? Mo jẹ́ ẹni tó fẹ́ràn ọbẹ̀ ẹ̀gúsí lọ́pọ̀lọpọ̀. Àgàgà tí ẹ̀fọ́ bá lọ wa ninu ẹ̀gúsí na, mo máa fẹ́ràn iru ọbẹ̀ báyìí lọ́pọ̀lọpọ̀ nítorí mo máa ń nílò láti máa jẹ ọbẹ̀ dáadáa nítorí ó ní iṣẹ́ tó máa ń ṣe nínú ara. Nítorí náà, mo fẹ́ràn ọbẹ̀ ẹja pẹ̀lú adìẹ, òun ni mo fẹ́ràn jù nítorí adìẹ ó ní adùn tó máa ń ní nínú oúnjẹ lọ́tọ̀ tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí gbogbo ara kó máa ṣe iṣẹ́ tó yẹ kó ṣe àti ibi tó yẹ kó wà. Òun ni mo ṣe fẹ́ràn láti máa jẹ adìẹ lọ́pọ̀lọpọ̀ nínú ọbẹ̀ mi tàbí kí n lo ìrẹsì fi jẹ ọbẹ̀ mi àbí oríṣiríṣi ohun tó ṣe ń jẹ́ ọbẹ̀ bíi ẹ̀bà kí máa lò.

Ǹjẹ́ ẹ máa ń lo iná daadaa ní àdúgbò tí o wà? Rárá o, èmi kì n lo iná daadaa ní àdúgbò yìí nítorí iná ẹ̀nkookan ni wón máa ń mú iná dé. Àti ìgbà tí mo ti rí iná last ní àdúgbò tí mo wà, à ti tó oṣù mẹ́fà iyẹn ní ọdún tó kọjá, òhun ni mo ti rí iná kẹ́yìn tí ó ti tàn. Ṣùgbọ́n oníkálukú ní ohun tí ó máa ń tàn tí ó máa ń mú iná wọlé tí a fi máa ń fi tan ero ibanísọ̀rọ̀ wa kí a báà lè máa lo òhun ni kò sí ina àdúgbò yìí nítorí àwọn ìjọba wọ́n ti ba ìlú jẹ́ fún wa. Kò sí bí ìlú se fẹ́ dáa, à fi tí Ọlọ́run bá fi yọ́nú sí wa nìkan ní ìlú wa kí ìlú wa bá lè dára.

Iṣẹ́ tí o máa ń ṣe ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, báwo ni o ṣe pọ̀ tó? Mo jẹ́ ẹni tó je pé ó máa ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ní ibi iṣẹ́ mi ni torí pé mo jẹ́ ẹni tí ọ̀gá fi ojú lé pé, à, òun ni òun gbé iṣẹ́ ibi iṣẹ́ yìí lé lọ́wọ́ fún. Nítorí náà, èmi ni mo sì máa ń ṣe iṣẹ́ jù, tó jẹ́ wipé aago márùn-ún lo ye kí máa lolé, ṣùgbọ́n ọjọ́ tí iṣẹ́ bá ti pọ̀, mo máa lolé ní aago méje iyẹn ní alẹ́. Nítorí náà, oṣẹ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà mo sì ń gba owó tó ju àwọn òṣìṣẹ́ mi lọ ní ibi iṣẹ́ mi. Nítorí iṣẹ́ tí mo máa ń ṣe, òun ló pọ̀ jù látara ibi tí mo wà àti ààyè tí mo wà ní ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìlọta? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń lo ẹ̀rọ ìlọta tí mo bá fẹ́ lọ ata ní ọjà, tí mo bá ti lọ sí ọjà, tí mo bá ti lọ ra rodo àti àwọn nǹkan tó yẹ kí n lọ, tí mo bá ti fẹ́ lọ, mo máa ń lo ẹ̀rọ ìlọta tàbí kí mu wálé kí n wá fi ọwọ́ lọ fúnra mi. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù láti máa lò, òun náà ni tí mo máa ń fi ọwọ́ rà mí lọ, ìyẹn ni mo máa ń fẹ́ràn jù nítorí ó ní bó ṣe máa ń dùn ju èyí tí mo bá fi ẹ̀rọ ìlọta lọ. Ìyẹn won ti lè fi omi ja, tó jẹ́ wípé ó máa ti san ju èyí tí mo bá gbé wálé lọ tí mo bá fọ́wo ara mi lọ. Ìyẹn mo máa lò bóye kí n ṣì ṣe lọ ni.

Ṣé o máa ń jẹ ẹ̀bà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ ẹ̀bà ní ẹ̀ẹ̀kọ̀kan, ṣùgbọ́n mo ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀bà ní gbogbo òkèlè. Mo sì fẹ́ràn iyán tàbí sẹ̀mọ tàbí nǹkan mi ju ẹ̀bà lọ. Nítorí tí mo bá tì wà lọ́dọ̀ ìyá tó bí iyà mi, ẹ̀bà ni mo máa ń jẹ. Ṣùgbọ́n o láwọn òkèlè tí mo fẹ́ràn oun náà ni iyán, èyí tí mo máa ń jẹ láti keke tàbí sẹ̀mọ tàbí amala. Mo fẹ́ràn, ṣùgbọ́n kí n jẹ ẹ̀wà náà, mo sì fẹ́ràn iyen náà ju kí máa jẹ ẹ̀bà lọ. Ni ojoojúmọ́, òun ni mo sì máa ń jẹ, ẹ̀wà tàbí iyán tàbí sẹ̀mọ.

Ṣé o máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń ran àwọn ẹni tí ó bá ní ni ọwọ́ lọ́pọ̀lọpọ̀. Nítorí tí mo bá rí pé ẹni báyìí ó ní nǹkan, ó sì nílò, ẹ ti bá rí, rí i mú lé fún ẹni náà kí ó lọ lò. Ṣùgbọ́n àwọn ènìyàn kó má ṣe ṣẹ pé irú ẹni wo máa ń pa. Ṣùgbọ́n ènìyàn ní láti máa ṣe àánú nígbà tí ó yẹ kó ṣe ẹ́. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà ló fà láti fi máa ṣàánú iyẹn bí i oúnjẹ tàbí owó. Nítorí náà ni oúnjẹ tí mo bá ń jẹ, èmi kì í fẹ́ jẹ́ ku kí má ba le lọ dànù tí ó bá sì bàjẹ́. Ó ní má ṣe oúnjẹ mi ní ìwọ̀nba ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí àwọn ẹni tí won bá ti ri ounjẹ je kan má ba máa rí oúnjẹ tí eyan jẹ ku tí eyan sì dànù, yóò sì máa dùn wọ́n, a sì máa bi wọ́nnú bí wọ́n ti ṣe ń rí oúnjẹ, bí wọ́n ń dànù tí àwọn ẹni mìí sì ti rí jẹ.

Báwo ni o ṣe máa ń yanjú ìṣòro nígbà tí o bá dojú kọ ìṣòro? Ìṣòro ó jẹ́ ohun tó jẹ́ pé ènìyàn kan ò lè dáṣẹ́. Nítorí pé ní oríṣiríṣi ìṣòro tó jẹ́ pé ó lè jẹ́ ẹni tó sọ fún ọ̀hun, ló máa wá ọ̀nà làti yanjú ìṣòro yìí fún ẹ. Wọ ni mo ṣe máa ń bá àwọn oríṣiríṣi èèyàn tó jù mí lọ tàbí àwọn tí mo rí pé wọ́n ní làákàyè wípé wọ́n lè yanjú ìṣòro tàbí wọ́n ti wà nínú ìṣòro bẹ́ẹ̀ yẹn rí láti lọ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Bí èèyàn ti lè yanjú ìṣòro ọ̀wọ́n yìí, màá wo èyí tí ó dá mi lójú tójẹ́ pé ọkan mi tẹ̀lé mi pé mo lè lò ó fún ìra mi torí e máa jẹ́ kí n gba kọ ra mi kúrò nínú ìṣòro òun náà tí mo fi máa di ẹni tí ó ní ìṣòro lọ́rùn mọ́.

Báwo ni o ṣe máa ń lo ọjọ́ ojoojúmọ́ ẹ? Tí ó bá jẹ́ àárín ọ̀sẹ̀ tí mo bá tì jí ní àárọ̀ tí mo bá ti wẹ, mo máa dáná oúnjẹ tí mo bá fẹ́ jẹ́, mo sì máa tún gbogbo ilé mi ṣe kí n tó máa lọ ibi iṣẹ́. Tí ó bá sì ti di ìrọ̀lẹ́ tí mo bá ti dé níbi iṣẹ́ níkan bí i ago márùn-ún tàbí tí iṣẹ́ bá pọ̀, mo máa dé níkan bí i ago méje mo sì máa kírun, mo sì máa dáná oúnjẹ alẹ́ tí mo bá fẹ́ jẹ́, mà sì ṣe nǹkan tó yẹ kí n ṣe, mà sì lọ sùn nítorí pé màá lọ ibi iṣẹ́ ní ìjọ́ kejì. Ṣùgbọ́n tí ó bá ti di ìparí ọ̀sẹ̀, ìgbà náà ni mo máa fọ aṣọ mi tí mo sì máa sinmi dáadáa ní ilé tí kò ní sì wàhálà ibi iṣẹ́ kankan ní ìdí ní orí mi tí o yẹ kì n ṣe.